Mo jẹ́ èèyàn tí ò kí n fi tara tara sùn. Mi ò kí, mi ò sì kí ń sùn fún àkókò tó pọ̀. Àkókò márùn-ún ni mò ń sùn bí wákàtí márùn-ún mò ń sùn lójúmọ́. Ìgbà mí gan, mo lè máa sùn fún bí ọjọ́ méje.

Bẹ́ẹ̀ni, mo má máa ṣe ìpè fídíò sùgbọ́n kò mọ́ mi lára. Ìpè fídíò jẹ́ ǹkan tí kò mọ́ mi lára. Mo jẹ́ ènìyàn tó mọ́ ń ti ju, mi ò sì fẹ́ jẹ́ kí àwọn èèyàn rí ojú mi pàtàkì jù lọ àwọn obìnrin. Fún ìdí èyí, mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣe ìpè fídíò pẹ̀lú àwọn èèyàn. Mo fẹ́ràn kí n máa ṣe ìpè tí ò kí ń ṣe ìpè fídíò tàbí ká jọ ríra tójúkorojú.

Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n mi ò lè jẹun nínú ọkọ̀ tí ó bá jẹ́ sí pé èmi gangan ni mò ń wa ọkọ̀ tàbí ẹlòmíì mú wa ọkọ̀ lọ́bọ́. Àmọ́ ó, tó bá jẹ́ sí wípé mi ò, mi ò bá ọkọ̀, ọkọ̀, ọkọ̀, ọkọ̀ tí ó wà tàbí ọkọ̀ dádúro ńbí kan, òní kán náà ni mo máa ń jẹun nú ọkọ̀.

Kò sí oúnjẹ àkàrà kankan tí mo fẹ́ràn. Mi, mo jẹ́ èèyàn tí ò kí ń jẹ àkàrà fun di eyìí. Mi ò fẹ́ràn oúnjẹ àkàrà kankan. Ṣùgbọ́n àwọn àbúrò mi, oúnjẹ tí wọ́n fẹ́ràn jù lọ gangan náà nìyẹn. Èmi nìkan náà ni mi ò fẹ́ràn àwọn oúnjẹ àkàrà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ǹkan kí ǹkan tí ó bá le bàjẹ́ nínú àwọn nǹkan tó wà nínú ilé mi, kí n tó lọ gbé fún àwọn ẹni tí wọ́n ń ṣe gangan, màá kọ́kọ́ tú kalẹ̀, màá kọ́kọ́ ṣe fúnra mi náà. Màá kọ́kọ́ yẹ̀ wó tí mo bá lè ríi ṣe fúnra mi náà kí n tó wà lọ gbé fún àwọn èèyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ gangan.